Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú ìdùnnú àti àlàáfíà. Lówùúrọ̀ kùtùkùtù tí mo bá jí, màá gbàdúrà, màá ní k'Olohun, màá lọ́ lọ̀hùn ṣeun pé mo rí ọjọ́ ìbí mi. Tí mo bá gbàdúrà tán, màá jáde, màá ké sí gbogbo àwọn ará ilé àti àwọn ọ̀rẹ́ mi, gbogbo wọn a dè máa sọ fún mi pé mo ṣe dáadáa o, mo kú ọjọ́ ayọ̀ o, Ọlọ́run á gbàdúrà fún mi. Tí mo bá ṣe tán, màá lọ wa oúnjẹ, gbogbo wa máa pe àwọn ọ̀rẹ́ mi pọ̀, a máa jókòó, a máa jẹun, a dè máa yọ̀, a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí kì í ṣe gbogbo èèyàn tí wọ́n jọ bí wa ní ọjọ́ yẹn ni wọ́n wà láyé. So, torí ẹ ni mo ṣe máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọjọ́ kọ́jọ́, ọdún kọ́dún, ìgbàkígbà tí mo bá wà láyé láti rí ọjọ́ ìbí mi. Torí ọjọ́ ìbí o kì í ṣe, nǹkan, ti èèyàn bá wà láyé láti rí ọjọ́ ìbí ẹ. Kì n ṣe nǹkan ti eeyan máa fi ṣeré. Nǹkan tó yẹ ki inú èèyàn dùn, kí èèyàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. And emi náà dè máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o torí ọ̀pọ̀lọpọ̀ ló ti kú. Àmọ́ èmi re, mo wà láyé. Inú mi máa ń ṣaájò tí mo bá rí ọjọ́ ìbí mi lọ́dún kọ́dún. Mo dè máa ń pe àwọn èèyàn pọ̀, won a bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lẹ́yìn ìgbà náà, tó bá bọ́ sí ọjọ́ ìsinmi, ọjọ́ tí màá lọ sí ilé ìjọsìn, màá lọ sí ilé ìjọsìn, màá lọ sọ fún Ọlọ́run pé Ọlọ́run ẹ ṣé o torí ọpẹ́lọpẹ́ yín ni mo rí ọjọ́ òní. Àwọn èèyàn ní ilé ìjọsìn náà, inú wọn á dè dùn. Àwọn tá gbàdúrà fún mi, wọ́n á gbàdúrà fún mi. Àwọn tá fún mi ní ẹ̀bùn, àwọn náà a dè sì fún mi ní ẹ̀bùn. Èmi náà á dúpẹ́ lọ́wọ́ wọn. Màá dẹ́ sọ fún Ọlọ́run ní ọjọ́ yẹn pé, ní ọdún tuntun tó dé bá mi yìí, kí ayé mi dáa, kí ó dẹ́rùn mi lọ́wọ́ láti mọ ọ̀nà àti sìn Ọlọ́run si dáadáa. Ni wọ́n bá pé mo wà láyé.

Mo máa ń rántí àwọn àdéhùn mi torí pé mi ò kí dédé bá yàn ṣe àdéhùn. Àdéhùn jẹ́ ǹkan tó ní láti wá láti inú ọkàn èèyàn, òun láti inú ọkàn mi kó tó di pé mo máa bá yàn ní àdéhùn. So ǹkan kan tó bá máa jẹ́ kí n ní àdéhùn pẹ̀lú èèyàn, mo máa ní láti mọ̀ pé ǹkan tí mo ní láti ṣe ni. Nítorí náà tí mo bá máa, ọ̀nà tí mo máa ń fi rántí àwọn àdéhùn mi tí mo bá ní àdéhùn pẹ̀lú èèyàn ni pé, mo ní láti kọ wọ́n sílẹ̀ àmọ́ mo dẹ̀ ní láti máa rántí ìwọ̀n kí n tó ṣe àdéhùn yìí. Mo ní láti ronú kí n mọ̀ pé óké ò Àdéhùn tí mo fẹ́ ṣe yìí mo máa ń, mo máa ní ọ̀nà àti ṣe àdéhùn yìí pẹ̀lú èèyàn àná tí mo wà, àná tí jẹ́ kó kí n lè mu, kí n jẹ́ kí àdéhùn yìí kí n lè mú já. So tí mo bá ṣe àdéhùn pẹ̀lú àwọn èèyàn, pẹ̀lú àwọn èèyàn mo máa ní láti fi sọ́kàn kí n tó ṣe àdéhùn yìí kí n má gbagbè. Àná ọ̀nà mi tí mo máa ń fi ṣe àdéhùn yìí ni pé kí n máa kọ wọ́n sílẹ̀. Ó ní ìwé pélébé kan tí mo ní sílé. Ìwé pélébé yìí, ó ní ìwé pélébé kan tí mo ní sílé. Ìwé pélébé yìí ni mo máa ń kọ gbogbo àdéhùn mi sí àmọ́ mo máa fi ọ̀sẹ̀ àti ọjọ́ sí i kí n lè máa rántí. Ìgbà mí, mo máa fi àdéhùn tí mo bá ní pẹ̀lú èèyàn sínú ẹ̀rọ tí mo fi ń bá yàn sọ̀rọ̀ yìí, tí mo fi ń bá yín sọ̀rọ̀ yìí, màá fi sínú rẹ̀. Tó bá ti di àkókò ìgbà yẹn, ẹ̀rọ yìí ló máa ràn mí létí. Mo máa rántí àdéhùn òun a mú dẹ̀ máa jẹ́ kí mo máa lọ bá ẹni tí mo bá ní àdéhùn pẹ̀lú ẹ. Bí mo ṣe máa ń rántí àdéhùn témi nìyẹn o.

Àwọ̀ tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo àwọ̀ ni àwọ̀ dúdú. Háá mo fẹ́ràn àwọ̀ dúdú tó ṣe pé yìí, kò sí ǹkan kan tí mo wọ̀ tí dúdú ò sí lára e Dúdú, àwọ̀ dúdú àti àwọn àwọ̀ yòókù wọ inú ara àwọn. Ǹkan kíkan tó yàn bá wọ̀, ǹkan kíkan tí mo bá wọ̀, àwọ̀ dúdú ni láti wà ninu è. Nítorí tí mo bá wọ àwọ̀ dúdú, àwọ̀ dúdú ọ̀hún máa jẹ́ kí n lè wọ àwọn àwọ̀ yòókù, wọ́n máa wọ inú ara wọn, wọ́n dàí máa dára lára mi tí mo bá wọ̀. Àwọ̀ à-- bọ̀ tí ẹ jẹ́ pé àwọn àwọ̀ mìíràn dára, àmọ́ mi ò rí àwọ̀ tó tẹ́ mi lọ́rùn, tó dùn mọ́ mi nínú láti wọ̀ ju àwọ̀ dúdú lọ. Àwọ̀ dúdú mú àwọ̀ ara mi jáde. Tí mo bá wọ àwọ̀ dúdú, àwọ̀ ara tèmi gangan ó máa ń jáde torí ẹni, èèyàn tó pupa ni mo jẹ́. Só tí mo bá wọ àwọ̀ dúdú, àwọ̀ ara mi a jáde, a sì tàn. Tí mo bá wọ àwọn yòókù, àwọ̀ ara mi kò kì í jáde bó ti yẹ. Nítorí náà àwọ̀ dúdú bá mi lára mu. Torí ìgbàkígbà tí mo bá wọ, ó máa ń jẹ́ kí àwọ̀ ara tèmi gan alára àti ewa ara mi jáde gidigidi gan ni. Mo láìk àwọ̀ dúdú gidi gan ju àwọn àwò yòókù lọ. Mo dàí máa fẹ́ kẹ́yìn gan fúnra yín fẹ́ràn àwọ̀ dúdú torí àwọ̀ dúdú kò sí ǹkan tí ẹ fi wọ̀. Bí ẹ wọ àwọ̀ dúdú o, tẹ fi àwọ̀ pupa sí i, ó lọ. Bí ẹ wọ àwọ̀ dúdú, tẹ fi àwọ̀ funfun sí i, ó lọ. Bí ẹ wọ àwọ̀ dúdú, tẹ fi àwọ̀ ewéko sí i, ó lọ. Kò sí àwọ̀ tí ó bá àwọ̀ àwọ̀ dúdú mu. Torí náà, torí ẹ ni mo ṣe láìk àwọ̀ dúdú gan ni. Èṣeun.

Mo máa ń jẹ ẹ̀gà eba àti ọbẹ̀ ní ọ̀sán nítorí pé tí mo bá jẹ eba àti ọbẹ̀ ní ọ̀sán, ó máa mú mi-- mú inú mi dúró. Tí mo ò bá jẹ eba àti ọbẹ̀, ṣé lo máa dàbí pé mi ò jẹun? Eba àti ọbẹ̀ ni mo máa ń jẹ o. Ìgbà mí, àyàfi tí mi ò bá rí eba àti ọbẹ̀ nìkan ni mo máa ní mo máa jẹ oúnjẹ ẹ̀mí. Oúnjẹ ẹ̀mí ọ̀hún tó sì máa gbé mi nínú dúró ni ìrẹsì àti ọbẹ̀ ata. Ìrẹsì àti ọbẹ̀ ata tún jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn láti jẹ lọ́sàn-án torí ìrẹsì àti ọbẹ̀ ata jẹ́ oúnjẹ tó wúwo díẹ̀ àmọ́ kò wúwo tó eba àti ọbẹ̀. Ìgbà mí tí mi ò bá sì rí eba àti ọbẹ̀, màá wá àmàlà, àmàlà àti ọbẹ̀. Ọbẹ̀ kọ́bẹ̀ tí mo bá rí, kò bá jẹ́ ewédú ni o, kò bá jẹ́ ilá ni o, kò bá jẹ́ ẹ̀fọ́, kò bá sì jẹ́ gùsí ni, kò bá jọ́bẹ́ yíyọ̀ àbí gbegiri. Ọbẹ̀ kọ́bẹ̀ tí mo bá rí ni mo máa ń fi jẹ eba, òun àbi àmàlà. Àmọ́, ǹkan tí mo mọ̀ ni pé oúnjẹ ọ̀sán mi ni láti jẹ eba àti ọbẹ̀, ọbẹ̀ kọ́bẹ̀ ìbá wò jẹ́ wo. Bí mi ò bá sì rí eba, ẹ jẹ n yà wá àmàlà tí mo máa jẹ. Kì í ṣe pé mi ò nífẹ̀ẹ́ oúnjẹ yòókù o, àmọ́ bí mo bá jẹ oúnjẹ yòókù, ó máa dàbí pé mi ò yó. Torí náà, oúnjẹ tí mo máa jẹ tó máa yó mi lọ́sàn-án torí tí ó bá ọ̀sán, àh! Iṣẹ́ wà fún mi láti ṣe lọ́sàn-án. So kí ló dé tí n o ṣe máa lọ wo oúnjẹ tí ò ní yó mi? Mi ò ní jẹ oúnjẹ tí ò ní yó mi àbi oúnjẹ tí ó wúwo. Oúnjẹ tó wúwo iyen eba àti ọbẹ̀, òun ni mo nífẹ̀ẹ́ láti jẹ jù lọ́sàn-án kí, kí, ká lá-- ká ra mí lè yá, kí n lè ṣiṣẹ́ bó tí, bó ṣe tọ́ àti bó ṣe yẹ torí ẹ ní mo ṣe nífẹ̀ẹ́ eba àti ọbẹ̀ ju oúnjẹ kọ́únjẹ lọ. Ẹ ṣeun ooo.

Bẹ́ẹ̀ni mo ti lu etí mi. Ìgbà tí wọ́n bí mi, ni wọ́n lu etí mi. Mo dàgbà, mo wá bá etí mi pé wọ́n ti lù ú. Mo ti lu etí mi àmọ́ etí kan ṣoṣo, ihò kan, ihò kan ọ̀kan náà lu sí etí kan nígbà tí wọ́n lu etí mi. Ìgbà tí mo dàgbà tóó ọmọ ọdún méjìlélógún ni mo tó lọ lu etí mìíràn tó wá mu tó jẹ́ pé mo ní ihò etí méjì. Àmọ́ àwọn òbí tó bí mi, bí mo ṣe sọ fún yin lákọ̀ọ̀kọ́, ihò etí kan náà lu fún mi, etí ihò kan lọ́tún, ihò kan lọ́ṣì. Bẹ́ẹ̀mi ṣe wá dàgbà tó ọmọ ọdún méjìlélógún ni mo lu ẹ̀mí òwá di pé mo ní ihò méjì ní etí ọ̀tún, ihò méjì ní etí òsì. Ìdí rẹ̀ ni pé kí àwọn nǹkan kí àwọn ẹ̀ṣọ́ etí tí mo máa ń wọ̀ sí etí kí wọ́n lè dára síi. Tí mo bá wọ ẹ̀ṣọ́ etí kan, bó tí ẹ jẹ́ pé ẹ̀ṣọ́ etí ọ̀hún dára, ó sì dára mọ́ tí mo bá wọ méjì, ó mú etí mi kó, kó, kó, kó dára. Ẹni tó bá sì wò etí ọ̀hún, ó máa mọ̀ pé ihò ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ló wà ní etí mi, ọ̀tún àti tòsì. Ẹni ọ̀hún á dẹ́ri pé ó dá, ó dẹ́ẹ̀dún wó l'ojù. Torí ẹ ni èmi ṣe lu etí méjì o. Ihò etí méjì torí ó dára kó dẹ́, kó dẹ̀ lè mú mi, mú ẹwà mi jáde síi. Torí ẹ ni mo ṣe lu ihò etí méjì méjì. Bẹ́ẹ̀ni o èmi ti lu etí o àmọ́ ihò etí kan kan mo lu, ihò etí méjì méjì ni mo lu kó lè mú ẹwà ara mi, ẹwà ojú mi, ẹwà etí mi jáde sí dáadáa. Ẹ̀ṣẹ̀hun.

Mo ní ọgbọ̀n ọjọ́ fún ìsinmi ọdọọdún. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, oníṣẹ́ ìjọba lè mi ṣe mo. Mo ń ṣiṣẹ́ ní ilé ìwòsàn, ilé ìwòsàn ìjọba ọgbọ̀n ọjọ́ ni wọ́n fún wa. Ìyẹn oṣù kan ni yẹn já sí. Ìgbà mí tí a bá ka ọgbọ̀n ọjọ́ yìí, ó kọjá oṣù kan. Ó gẹ́gẹ́ bí ọjọ́ tí èèyàn bá bẹ̀rẹ̀, ọjọ́ tí ń bá bẹ̀rẹ̀. Mo lè bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ oṣù, mo dẹ̀ lè bẹ̀rẹ̀ ní ìparí oṣù, mo dẹ̀ lè rí bẹ̀rẹ̀ láàárín oṣù. Àmọ́, bó ti wù kí ó jẹ́, bó ti wù kí ó rí, ọgbọ̀n ọjọ́ ni wọ́n ń fún mi ní ọdọọdún kí n lọ fún ìsinmi. Ìgbà mí tí iṣẹ́ bá pọ̀, tí iṣẹ́ bá wà, mo lè lọ fún ogún ọjọ́, ìsinmi ogún ọjọ́ kí n padà wá kí n ṣiṣẹ́. Tí mo bá ṣiṣẹ́ fún ìgbà díẹ̀, ọjọ́ mẹ́wàá tó kù wọn lè fún mi pé ó da ò lọ fún ọjọ́ mẹ́wàá tó kù kí ọgbọ̀n ọjọ́ òun lè tó. Nítorí náà, bí mo ṣe wò ó, ọgbọ̀n ọjọ́ ni wọ́n ń fún mi fún ìsinmi lọ́dọọdún níbi tí mo ti ń ṣiṣẹ́. Ẹsẹ̀.

Mo máa ń mú kọ́kọ́rọ́ mi sínú àpò mi lọ sí ibikíbi tí mo bá ń lọ. Mi ò kí ń fi kọ́kọ́rọ́ mi sílẹ̀ nílé, mi ò kí ń fi kọ́kọ́rọ́ mi sábẹ́ òkúta, mi ò kí ń fi kọ́kọ́rọ́ mi sábẹ́ àwòrán. Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sínú àpò mi, mo sì máa ń mu lọ sí ibikíbi tí mo bá fẹ́ lọ. Ǹjẹ́ ìmọ̀ ìdí tí mo bá ń ṣe báyìí? Torí pé àwọn olè kún àdúgbò ibi tí mo wà. Àwọn olè wọ́n wà gbogbo àyíká. Tẹ́yàn bá fi kọ́kọ́rọ́ sílẹ̀ nílé, ẹlòmíí tó mọ bí Tẹ́yàn fi kọ́kọ́rọ́ sílé lọ bẹ, kó lọ yọ kọ́kọ́rọ́. So torí ẹ mi ò kí ń fi kọ́kọ́rọ́ mi sílẹ̀ nílé. And awọn èèyàn tó ń gbé pẹ̀lú mi nílé, mo ra kọ́kọ́rọ́ tí ó kì í ṣe ẹyọ kan. Kọ́kọ́rọ́ tó ní márùn-ún, ìgbà mí ì mẹ́fà, ìgbà mí ì méje. Irú kọ́kọ́rọ́ yìí ni mo máa ń rà ó. Mo máa fún ọkọ mi lẹ́yọ̀kan, màá fún àwọn ọmọ mi ní kọ̀ọ̀kan. Oníkálukú bó ṣe ń jáde lọ, a mú kọ́kọ́rọ́ ì lọ, tó bá sì ń padà bọ̀, a ṣílẹ̀kùn, a wọlé. Iyì èyí kọ́kọ́rọ́ tó bá ṣẹ́kù máa ń wà nínú ilé ní ìhámọ́. Nínú ilé lọ̀ọ́nlọ̀ọ́ máa fi pamọ́ sínú ilé mi, màá ti lẹ̀kùn mo Pé mo fi kọ́kọ́rọ́ síta sábẹ́ window, sójú window sábẹ́ òkúta, mi ò kí ń ṣe bẹ́ẹ̀. Mo máa ń mú kọ́kọ́rọ́ mi lọ sí ibikíbi tí mo bá ń lọ. And awon èèyàn tó wà pẹ̀lú mi, mo máa ń fún wọn ní kọ́kọ́rọ́ ọtí wọn kí wọ́n mú dání. Àlè má le sí, mo lè má sì ń lé. Ó jẹ́ pé àwọn ni wọ́n á kọ́kọ́ de, wọ́n á ṣílẹ̀kùn, wọ́n á wọlé. Oníkálukú ní kọ́kọ́rọ́ ọtí ẹ, èmi dẹ̀ rẹ́ mi, mo ní kọ́kọ́rọ́ ọtí mi. Kọ́kọ́rọ́ mi wà nínú àpò mi. Ibikíbi tí mo bá lọ, mo ń mú lọ. Ẹ ṣé.

Mo ní ìwà tó dára tí mo bá ń jẹun. Nítorí ìwà tó dára tí èèyàn bá ń jẹun bẹ̀rẹ̀ láti lé, láti inú ilé ẹni. Tí èèyàn bá wà nínú ilé yàrá ẹ̀ àbí nínú ilé ẹ̀ tó bá ń jẹun, tó bá ń jẹun bí ajá àbí tó bá ń jẹun bí ẹranko tó bá fi máa lọ sóde. Bẹ́ẹ̀ náà ló ṣe máa jẹun. Torí náà èmi gbìyànjú láti ní ìwà tó dára tí mo bá ń jẹun. Kódà nínú ilé mi òun àbí tí mo bá lọ sóde tí wọ́n bá sì gbé oúnjẹ wá fún mi láti jẹ. Mo ní láti jẹun bí èèyàn gidi, kì í ṣe ká máa jẹun bí ẹranko. Mo dẹ̀ kọ́ àwọn ọmọ tèmi kí wọ́n má, kó ní ìwà tó dára tí wọ́n bá ń jẹun. Níwọ́n gbà tí wọ́n bá wà nílé àti tí wọ́n bá bọ́ síta, tí wọ́n bá lọ sí ilé ìwé òún, tí wọ́n bá wí bí ké bí tí wọ́n bá lọ kó ní ìwà tó dára tí wọ́n bá ń jẹun. Tí èèyàn bá, tí èèyàn ò bá ní ìwà tó dára tí èèyàn bá ń jẹun, ọ̀pọ̀lọpọ̀ ìwọsí la máa bá èèyàn. Torí mo lè jókò sí, èèyàn lè jókò sí ibìkan kó máa jẹun. Kó mọ́ àwọn èèyàn tó wà láyíká tó ń wo òhun. Tí èèyàn bá ń jẹun bí ẹranko àbí bí ajá, ṣe wọ́n á máa fi ẹni òhun rẹ́rìn? Àńtẹ́ ni náà bá lọ sóde, àwọn tó ti jọ́ lọ òde tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wọ́n ni fẹ́ jókò ti ẹni ọ̀hun torí wọ́n mọ̀ pé ẹni ọ̀hun ń jẹun bí ajá. Torí náà èmi gbìyànjú mo jẹ̀ sì kọ́ àwọn ọmọ mi kí wọ́n ní ìwà tó dára tí wọ́n bá ń jẹun nílé àti lóde. Ẹ̀ṣeun.

Mo máa ń tọrọ àforíjìn tí mo bá ṣe èèyàn gidigidi àti tọrọ ìforíjìn. Ó jẹ́ nǹkan tó da, mo dè máa ń tọrọ ìforíjìn tí mo bá ṣe èèyàn. Gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ tí mo bá ṣe èèyàn ni mo máa ṣe mọ bí mo ṣe máa tọrọ ìforíjìn. Tí mo bá ṣe ẹni òun gidi gan tí mo dè mọ̀ pé ẹ̀ṣẹ̀ tí mo ṣe ẹni yìí dùn, mo máa kúnlẹ̀ pẹ̀lú omijé lójú, mo dè máa tọrọ àforíjìn. Àmọ́ tí mo bá tó bá jẹ́ nǹkan tí mo ṣe bí eré àbí tí mo mọ̀ pé kò dùn ẹni òun, mo kọ́nlé mú lọ́wọ́ dání kí n ní kó foríjì mí nǹkan kíkan tí mo bá ti sọ bóya nínú ọ̀rọ̀ ni o àbí nínú ìṣe. Mo máa dúró, máa wò lójú, màá ní kó dákún, kó foríjì mí. Àmọ́ tí mo bá mọ̀ pé nǹkan tí mo ṣe ẹni yìí ó dùn gidigidi gan ni, àǹtẹ́ mi gan lára mọ̀ pé kò dá abẹ́, màá kúnlẹ̀ pẹ̀lú omijé lójú, mo dè máa tọrọ àforíjìn. Bẹ́ẹ̀ni mo ṣe máa tọrọ àforíjìn. E sheun.

Fóònù alágbèéká tí mò ń lò ni Samsung Galaxy M11. Òun ni mò ń lò. Fóònù yìí dára púpọ̀. Tẹ bá fetí sílẹ̀ sí gbogbo òrò tí mò ń sọ láti èèkàn, ẹ máa rí pé fóònù yìí dára. Ó dára, ó lẹ́wà, ó dè yára. Fóònù Samsung Galaxy M11 òun ni mò ń lò, ẹ ṣeun.

O pé díẹ̀ tí mo lọ sí ilé ìkàwé. Ìgbà tí mo sì wà nií ilé ìwé, ilé ìwé secondary school, ìgbà yẹn ni mo ṣì má, ìgbà yẹn ni mo máa ń lọ ilé ìkàwé. Mo kúrò ní secondary school, mo bẹ̀rẹ̀ ilé ìwé gíga. Ìgbà tí mo dé ilé ìwé gíga, mo sì máa ń lọ ilé ìkàwé. Àti ìgbà tí mo ti parí ilé ìwé gíga, tí mo jáde, tí mo bẹ̀rẹ̀ iṣẹ́, díẹ̀ díẹ̀ bẹ́ náà ṣì ni mo, mo fẹ́ ọkọ, mo bẹ̀rẹ̀ sí lọmọ. Mi ò ráyè àti lọ sí ilé ìkàwé mọ́. Èmi rè tí mo bá jí l'òwúrọ̀ kùtùkùtù kí n tọ́jú àwọn ọmọ, kí n mú wọn lọ sí ilé ìwé, kí n padà wá sílé, kí n múra ibi iṣẹ́ tí mo bá dẹ̀ sí ti dé ibi iṣẹ́. Odà àgó mẹ́rin, ṣágo márùn ún kí n tó parí ibi, parí níbi iṣẹ́. Tí n bá parí, mo padà bọ̀ Wálé. Ayé dà fún mi láti lọ sí ilé ìkàwé. Mi ò lọ sí ilé ìkàwé mọ́ o. Ilé mo wà tí mò ń tọ́jú ara mi àtàwọn ọmọ mi àtàwọn ẹbí mi àtọkọ̀ mi. Ẹ ṣeun o.

Ibi tó máa wù mí láti lọ fún ìsinmi ni ìlú Ìbàdàn. Nítorí wípé ibẹ̀ ni gbogbo àwọn ẹ̀gbọ́n mi wà, ibẹ̀ ni wón fẹ ọkọ sí, ibẹ̀ ni wón sì ń gbé pẹ̀lú àwọn ọmọ wọn. Èmi kẹdẹrẹe, cálabà mu wà Cross River State ni mo wà, ibẹ̀ ni mo fẹ́ ọkọ sí, ibẹ̀ ni àwọn ọmọ mi wà. Torí náà, tí mo bá wà níbí tó bá pẹ́ díẹ̀ torí ibi mo ti ń ṣiṣẹ́, ibi náà ni mo ti ń ṣiṣẹ́. Tí mo bá ti ṣiṣẹ́, tí mo bá ti wà níbí fún ọdún, mo máa ń fẹ́ lọ ní ìsinmi ní ìlú Ìbàdàn tí mo ti máa rà àwọn ẹbí àti àwọn ará àwọn èèyàn mi. Ìbàdàn náà wà ó, ìbẹ̀ dẹ lọ́kàn mi fà sí ibẹ̀ ni mo fẹ́ lọ sí ìsinmi lọ́dún yìí. Tí mo bá máa gba ìsinmi ní ibi iṣẹ́, ó máa wù mí láti lọ ìlú Ìbàdàn, ibi táwọn ẹ̀gbọ́n mi, àwọn èèyàn mi wà. Ibẹ̀ ni mo ti fẹ́ lọ sí ìsinmi ní ọdún yìí, ẹṣe o.

Mo máa ń fọ àwọn aṣọ mi nígbà tí wọ́n bá ti dọ̀tí. Tí mo bá lọ sí ibi iṣẹ́ táwọn ọmọ mi náà lọ sí ilé ìwé, táa bá dé, tí mo bá wò aṣọ táwọn ọmọ mi wọ̀ sára, tó bá ti dọ̀tí, tí mo bá ti gbọn oúnjẹ fún wọn tán, mo máa kó àwọn aṣọ wọ́n, màá lọ fọ̀ ọ́. Bẹ́ẹ̀ dẹ̀ ni mo ṣe ń ṣe fún ara tèmi. Tí mo bá lọ ibi iṣẹ́ tí mo bá dé tá wọn aṣọ mi bá ti dọ̀tí, ǹkan kan tí mo mọ̀ ni pé ìgbà mìíràn mo lè máa fọ aṣọ yẹn bí mo bá ṣe dé láti ibi iṣẹ́, màá fi wọ́n sílẹ̀ di ọjọ́ Sátidé. Tí mo bá wọ aṣọ látọjọ́ Monday títí di Friday, ọjọ́ Sátidé làárọ̀ kùtùkùtù bí mo bá ṣe jí, mà á jí ní kùtùkùtù ọjọ́ Sátidé, mà á fọ àwọn aṣọ mi, àwọn tí mi ò bá ráyé fọ̀ bí mo bá ṣe dé láti ibi iṣẹ́ àbí tó bá ti rẹ mí, ọjọ́ Sátidé mo máa ń fọ̀ wọ́n o. Bẹ́ẹ̀ náà ni mo ṣe ń ṣe pẹ̀lú àwọn aṣọ ọmọ mi tí mi ò bá lè fọ̀ wọ́n ní àárín ọ̀sẹ̀, tó bá máa fi di Sátidé, màá ti kó gbogbo wọn jọ àárọ̀ kùtù hà í, màá ti jí, màá ti bẹ̀rẹ̀ sí ń fọ ṣó kílẹ̀ tó mọ́, mo máa ti fọ̀ wọ́n tán. Màá mọ̀ pé mo ti parí iyen ẹ̀ seun.

Mo máa ń di irun mi ni. Mo ní irun tó gùn púpọ̀. Mo ní irun mí gùn gan ni. Mo máa ń dì í, mo máa ń dì í nígbà púpọ̀. Mo máa ń dì í ní àdìsẹ́yìn. Torí tí mo bá di irun mi ní àdìsẹ́yìn, ó máa ń fún mi láyè láti ṣiṣẹ́, ó dẹ̀ máa jẹ́ kí atẹ́gùn wọ̀n mí lórí. Ó rún pọ̀ lẹ́nu jọ́ mẹ́ta yìí. Torí náà mi ò kí ń di irun mi, kí n mú àwọn nǹkan tó máa ń fi kún irun, kí n fi kún irun kí irun òun wá pọ̀, kó sì gùn, kó sì tóbi lé mi lórí. Èmi ò ráyè yẹn o. Tí mo bá ti di irun mi ní àdìsẹ́yìn, mo ti bá tèmi lọ. A fún mi lálàáfíà, atẹ́gùn á fẹ́ sí mi lórí, ó dẹ̀ máa ń mú ojú mi lẹ́wà. Ẹni bá di àdìsẹ́yìn, ojú oní toun a jáde, a yọ bí ó rùn. Àdìsẹ́yìn lè mi a máa dì síra mí, sí sí tí, tí ni mo máa bí mo ṣe máa ń ṣe irun tèmi nìyẹn o. Bí mo dẹ̀ ṣe máa ń ṣe ní o, ẹ ṣeun o.

Mi o kín wọ ago ọwọ́, ìdí rẹ̀ torí wípé mo ní fónù. Torí ẹ ni mi ò kí ń wọ ago ọwọ́ mọ. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nígbà tí mo sì jẹ́ ọmọge, mo máa ń wọ ago ọwọ́ dáadáa. Ìgbà mí máa wọ̀ máa fi sùn, máa jí láàárọ̀ kí n tó tú iyọ̀ kí n lọ wẹ̀. Bí mo bá dẹ̀ sí wẹ̀ tán máa sì padà sí ì wọ̀ pasọ́wọ́. Àmọ́ nísìínyi, ìgbà yẹn mi ò ní fóònù, mo máa ń lo ago ọwọ́. Àmọ́ nísìínyi mo ti ní fóònù. Fóònù ọ̀hún ni mò ń lò láti fi máa wọ ago. Tí mo bá ń jáde lọ làárọ̀, fóònù mi wá lọ́wọ́ mi. Mà á mọ ago tí mò ń lọ, mà á fi sínú aapo. Tí mo bá dẹ̀ sí dé ibi tí mò ń lọ àbí kí n tó dé bẹ̀, mà á sáré yọ fóònù ọ̀hún jáde nínú aapo, mà á wọ ago, mà á fi padà sákó. Bẹ́ẹ̀ ni mo ṣe ń ṣe títí tí mà á fi dé ilé. Tí mo bá dẹ̀ sí dé ilé, mà á mọ ago tí mo dé nínú fóònù náà ni mo ti máa wọ ago. Kí n tó sùn, mà á wọ ago tí mò ń sùn. Fóònù mi ọ̀hún, mà á gbé sí etí ibùsọ̀ mi. Tó mo bá jí lóru láti lọ tọ̀, mà á mú fóònù ọ̀hún, mà á fọwọ́ bà á inú ayọ̀ lójú ẹ. Mà á wọ ago, mà á lọ tọ̀, mà á padà sùn. So torí ẹ mi ò kí ń lo ago ọwọ́ o. Ago ọwọ́ a máa dànyàn lá, a máa dà mí láàmú. A máa dà bíi pé wọ́n dé ǹkan mọ́ mi lọ́wọ́. Torí ẹ mi ò lò ó mọ́. Torí mo ti ní fóònù tí mo máa wọ ago òun, mà á gbé sílé, ọwọ́ mi a wà lálàáfíà tí ǹkan kan tó máa dè mí lọ́wọ́. Ẹ ṣeun o.

Mo máa ń rántí àlá mi nígbà mìíràn. Kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń rántí àlá mi o. Ìgbà mí ì máa rántí àlá tí mo bá lá, ìgbà mí mi ò ní rántí àlá tí mo bá lá. Ó máa ń, ó kan mí lómi, ó kan mí lómi nu. Nítorí pé ó yẹ kí èèyàn rántí àlá tí ó bá lá. Ìgbà mìíràn Ọlọ́run a máa bá mi sọ̀rọ̀ pẹ̀lú àlá. Ìgbà mìíràn èèyàn a máa rí nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú nínú àlá. Ìgbà mí èèyàn a máa rí nǹkan tí ọ̀tá pinnu láti ṣe fún ni nínú àlá. Èmi fún, èmi sì re. Mo máa ń lá là ńgbà mí. Ìgbà mí mà sùn mi ò ní lá là kankan o. Mà kán sùn bẹ́yẹn, mà jí mi ò ní lá là. Ìgbà mí mà lá là, àlá òun kò ní yé mi. Ìgbà mí mà lá là, aláyè á yé mi, mà rántí. Ìgbà mí mà lá là, kò ní yé mi, mà rántí. Ṣé o yẹ bí mo ṣe ń sọ̀rọ̀? Ìgbà mí mà lá là, á yé mi nígbà tí mo bá lá láyè àmọ́ mi ò ní rántí. Ìgbà mí mà sì tún lá là, kò ní yé mi, mi ò dè ni rántí. Bí mo ṣe wo ra mi, mo rí pé nínú tí ń bá lá là mẹ́wàá lóṣù, ká ṣe pé àlá mẹ́, ká sọ pé àlá mẹ́wàá ni mo lá nínú oṣù kan, mo máa rántí bí máàrún àbí mẹ́fà. Mẹ́rin yòókù mi ò ní rántí. Ìyẹn ló kan mí lómi nu. Àmọ́ mo ti ń gbàdúrà lénu ọjọ́ mẹ́ta, kí Ọlọ́run ràn mí lọ́wọ́ kí mà rántí àlá tí mo bá lá. Torí ìgbà mí àlá máa tọ́ni sọ́nà, àlá máa tọ́ni sọ́nà. Ọlọ́run bá sì máa rán ni níṣẹ́ pẹ̀lú àlá, mo máa rántí àlá mi o. Àmọ́ kì í ṣe ní gbogbo ìgbà. Ẹseun.

Mo máa ń jẹ gọ́ọ̀mù gidi gan ni. Mo máa ń jẹ gọ́ọ̀mù. Ìdí sí rẹ, mo gbọ́ pé tí èèyàn bá ń jẹ gọ́ọ̀mù, ẹ̀kẹ rẹ̀ a máa dúró gbọ̀ǹgbọ̀ǹ. Èmi sí rí, obìnrin ni mí, mi ò fẹ́ nǹkan tó máa jẹ́ kí ẹ̀kẹ́ mi kó máa dúró gbọ̀ǹgbọ̀ǹ, kó dàbí ẹkẹ ẹ̀yà arúgbó. Mo máa ń jẹ gọ́ọ̀mù dáadáa. Ìgbà mìíràn tí o tí mo bá jáde lọ, tí mo bá lọ sí ile jọsìn, tí oorun bá dẹ́kun mi àbí tí mo bá lọ sí ṣọ́ oorun, mo máa ń fi gọ́ọ̀mù sínú àpò mi. Tí mo bá dé bẹ̀ tó oorun bá bẹ̀rẹ̀ sí ń kún mi, màá bẹ̀rẹ̀ sí máa jẹ gọ́ọ̀mù òun. Ìgbà míì, mo lè tí lọ si, mo lè tí jáde, màá lọ jókòó síbí kan. Ibi tí mo bá jókòó sí, bóyá mi ò rẹ́ mi bá sọ̀rọ̀, bóyé yàn ò bá mi sọ̀rọ̀. Tí mo bá jókòó síbẹ̀ tó bá pẹ́ tí mi ò ṣe, "á sẹ́ni kẹ́ni", ẹnu mi á rùn. Tí mo bá ṣe á síra mi, ẹnu mi á rùn. Màá rọra yọ gọ́ọ̀mù jáde láti inú àpò mi, màá ju sẹ́nu, màá bẹ̀rẹ̀ sí ní máa jẹ. Èmi máa ń jẹ gọ́ọ̀mù o. Mo gbọ́ pé gọ́ọ̀mù náà ó ń mẹ́yìn le. Tí èèyàn bá ń jẹ gọ́ọ̀mù, eyín ẹni òun á máa le. Eyín á le, kò ní le ká léyín kíákíá bí ẹni tí ò jẹ gọ́ọ̀mù. Ìdí rẹ tí èmi sì máa ń jẹ gọ́ọ̀mù o. And odé, wọ́n fi yé mi náà pé tí èèyàn bá ń jẹ gọ́ọ̀mù, ìgbà míì ó lè rẹ̀ èèyàn gidi gan. Kò sí bí tí èèyàn á ti rí ọtí aládùn ra ní gbèyi kan. Ẹni tó bá ní gọ́ọ̀mù sínú àpò rẹ̀, gọ́ọ̀mù ní ṣúgà nínú, ẹ̀yà á ní láti jẹ gọ́ọ̀mù òun. Ṣúgà òun á sì mú ẹni náà karalẹ́ tó bá ti ṣiṣẹ́ ṣiṣẹ́ tó ti rẹ̀ tó nílò ṣúgà lára. Ibi tí èèyàn ò bá ti le rí ṣúgà tọ àbí ọtí dídíjù tó ní ṣúgà nínú rà, èèyàn lè rọra yọ gọ́ọ̀mù rẹ̀ nínú àpò, á bẹ̀rẹ̀ sí jẹ ẹ. Ìdí rẹ tí èmi máa ń fi gọ́ọ̀mù sínú àpò mi tí mo dẹ̀ sì máa ń jẹ gọ́ọ̀mù, ẹ ṣéun.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun mi, torí pé tí oníbàárà tuntun bá wá ra nǹkan lọ́wọ́ mi tí wọ́n ti rà tí wọ́n ti lọ, ó yẹ kí n pe wọ́n. Tó bá tó bi ọjọ́ kejì, mo máa ń pe wọ́n o. Màá pe wọ́n, màá béèrè lòwó wọn ńipa ohun tí wọ́n rà lọ́wọ́ mi. Bóyá ǹkan tí wọ́n rà lọ́wọ́ mi yẹn dáa, bóyá wọ́n fẹ́ràn rẹ̀, bóyá ó sì jáde bí wọ́n ti fẹ́, bóyá ó rí bí wọ́n ti fẹ́ kó rí, àbí bí wọ́n bá ti lò ó, bóyá ó dáa nílò. Mo máa ń pe àwọn oníbàárà mi torí tí mi ò bá pé wọ́n, ǹkan tí wọ́n rà lọ́wọ́ mi tí wọ́n ò bá rí bí ó bá dáa, inú wọn ò ní dùn. Wọn, àwọn fúnra wọn lè máa pe mí, àmọ́ inú wọn ò ní dùn. Àwọn ò dé ní padà wá bá mi ra nǹkan mó. Ṣùgbọ́n tí mo bá pé wọ́n nínú ìwé pélébé tí wọ́n, tí mo máa ń kọ orúkọ àti ǹkan táwọn èèyàn rà lọ́wọ́ mi sí, mo máa ń gba nọ́mbà àwọn oníbàárà mi tuntun. Màá sì kọ sí inú ẹ̀. Ọjọ́ kejì, ọjọ́ kẹta, ìgbà mí ò máa ń tó ọ̀sẹ̀ tí mo máa fi pe wọ́n padà, tí màá béèrè ìpà kan tí wọ́n rà lọ́wọ́ mi. Tí mo bá dé bèèrè, inú wọn a dùn. Tí wọ́n bá gbọ́ pé mi ni mò ń pe wọ́n, wọ́n dẹ̀ máa dáhùn. Wọn á sọ ǹkan táwọn rí nínú ǹkan táwọn rà lọ́wọ́ mi hun. Bóyá ó dáa o, bóyá kò dáa o, bóyá ó kù díẹ̀ ká tó o, bóyá ó dẹ̀ sì tẹ́ wọn lọ́rùn gidigidi. Bí mo bá pe wọ́n, tí wọ́n bá dé sọ fún mi bí ọjà wọn ṣe rí, èmi náà á mọ bí mo bá, bí mo ṣe máa ra àwọn ọjà mi, ǹkan tí mo máa rà, ǹkan táwọn èèyàn ń fẹ́ àti quality táwọn èèyàn ń fẹ́. Oníbàárà nìkan ló máa sọrú ǹkan báyìí fún mi. Ẹni tí ò bá ra nǹkan lọ́wọ́ mi kò lè mọ ǹkan tó máa sọ. Àbí oníbàárà tí mi ò bá pé, mi ò ní mọ ǹkan tó fẹ́, mi ò ní mọ ǹkan tó rí nínú ọjà tó bá mi rà. Torí náà ni mo ṣe máa ń pe àwọn oníbàárà mi kí n gbọ́ ǹkan tó máa sọ. Bóyá wọ́n fẹ́ràn rẹ̀, bóyá wọ́n ò fẹ́ràn rẹ̀, bóyá ó kù díẹ̀ ká tó o, tó dé tí mi gan fúnra mi, màá mọ bí mo ṣe máa, ǹkan tí èmi gan á lọ rà, tí mo máa tà, oríṣi onírúurú ǹkan tí mo máa rà àti quality tí mo máa rà tó máa mú inú àwọn oníbàárà mi dùn kí wọ́n sì máa padà wá ra nǹkan lọ́wọ́ mi. Ẹ ṣé o.

Mo máa ń tọ́jú ara mi pẹ̀lú bí mo ṣe ń wẹ̀ lójoojúmọ́. Mo máa ń tọ́jú ara mi pẹ̀lú bí mo ṣe ń fo eyín mi. Mo máa ń tọ́jú ara mi pẹ̀lú bí mo ṣe ń lọ sí ilé ìwòsàn. Bí mo bá gbọ́ bí ara ṣe ń ṣe mí, bóyá ó ṣe mí bí ì pé àárẹ̀ ń bọ̀, mo máa sáré lọ sí ilé ìwòsàn. Wọn a máa sì sọ fún wọn bí ara ṣe ń ṣe mí ii Dókítà sì fún mi ní òògùn, tí mo bá dẹ̀ lo òògùn náà, ara mi á ya gágá. Tí mo bá jí, mo máa lọ wẹ̀. Màá fọ eyín mi pẹ̀lú toothpaste tí wọ́n ń pè ní Close-up. Màá fọ eyín mi, á mọ́. Màá fi omi ṣan ẹnu mi. Màá wẹ̀, màá fi mi ò ní fi omi lásán wẹ̀ ó, màá fi ọṣẹ àti kọ̀ìnkọ̀ìn, màá fi wẹ̀. Màá fi omi tútù wẹ̀. Tó bá jẹ́ ìgbà tí òtútù bá mú ni, màá gbé omi kaná á lọ́wọ́orọ́, màá fi wẹ̀. Tó bá sì jẹ́ ìgbà tí òru bá mú, màá fi omi tútù wẹ̀ e. Màá fii kọ̀ìnkọ̀ìn àti ọṣẹ, màá fi ii gbo ara mi dáadáa. Màá fọ ara mi, màá mọ́ tónítóní, màá ṣan ara, màá bọ́ síta, màá gbé tówẹ́ẹ̀lì, màá fi nu ara mi. Tí mo bá ti nu ara mi tán, màá wọ inú iyàrá, màá lọ fi ipaara. Tó lóòrùn tó dùn, màá fi pa ara. Màá ya irun mi. Tó bá jẹ́ wípé mu mo ti di irun mi sí àdìsẹ́yìn bí o bo ṣe máa ń wù mí láti di irun mi ni, màá fi ipa ara tuntun. Màá fi pa etí irun òun, màá fi brushi, màá fi brushi e dáadáa. Irun mi á sùn, á dẹ̀ máa dán. Emígun alára màá fi àtiké díè sọ́wọ́, màá fi pa ojú. Màá dẹ̀ wọ aṣọ tí mo ti fọ. Mo dẹ̀ fi ayọ̀nú gbigbóná lọ́ o. Màá wọ sara pátá mi náà síre e. Màá ti fọ o àti mọ́. Só dà ààrùn kankan ò ní wọ̀ mí lóju ara a Màá wọ, màá wọ aṣọ tó mọ́, màá wá bàtà mi. Kò di dandan kí n wọ bàtà tó ga gogoro o. Èmi fúnra mi ò ti è ní ìfẹ bàtà gogoro. Màá mú bàtà tí ó ga gan. Màá rora wọ bàtà a, màá jáde lọ, màá dẹ̀ rora, màá rìn. Ó ní nǹkankan náà, ó tún ní nǹkankan tí mo máa ń ṣe o. Nǹkan tí mo máa n ṣe niyì, tó bá ti di bí ìrọ̀lẹ́, tí mo bá ti ti ibi iṣẹ́ dé e, màá rora wá oúnjẹ tí mo máa jẹ. Màá jẹun, màá wẹ̀. Mo dẹ̀ máa tètè sùn kí n lè tètè jí. Nǹkan kan tí mo tún máa ń ṣe fúnra mi ni pé tó bá ti rẹ̀ mí, mi ò kí ń faradà. Rírẹ́ yìí o. Màá rora fi ǹkan tí mo bá ń ṣe sílẹ̀, màá lọ dubúlẹ̀. Màá di ojú mi, màá dẹ̀ sùn. Tí mo bá dìde, ara mi á ya gágá. Mo dẹ̀ máa mọ̀ pé à, ara mi ya. Mo lè ṣiṣẹ́ mìíràn. Àti ǹkan mìn tí mo ma ń fi tọ́jú ara mi ni pé oúnjẹ tí mo máa ń jẹ, mi ò kí ń jẹ oúnjẹ tó dùn jù u. Bí mo-- ǹkan tí mo alààyè pé mi ò kí joúnjẹ tó dùn jù ni pé àwọn ọtí dídùn tó ní ṣúgà lárà yií. Lóòótọ́, mo máa ń mú Pepsii. Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń mú Pepsi yìí o. Ó tẹ́ mi lọ́rùn kí n rora ra ọsàn, kí n mu ọsàn. Tí mo bá jẹun, and oúnjẹ tí mo bá ń jẹ yìí, tí mo bá máa jẹ yìí, ẹ̀fọ́ ni láti wà nínú ẹ̀ ní gbogbo ìgbà. Mo máa ń jẹ ẹ̀fọ́. Mo máa ń jẹ àwọn fruits, èso mo ma n jewon, mo de ma n mu omi daada, tori ti mo ba momi ma le to, orisirisi nkan ti o ye ko wa lara mi, ma to o jade. Ti mo ba de momi, mo le yagbe, igbe naa a si da ko ni le kokoko momi nidii, ma yagbe e. Ataa nkan min naa ti mo ma n se ni pe mo ma n ki n jade.

Orí máa ń fọ́ mi tí ó bá rẹ mí. Orí máa ń fọ́ mi tí ara mi ò bá yá. Orí máa ń fọ́ mi tí mi ò bá jẹun nígbà míràn. Orí máa ń fọ́ mi nígbà mi tí mi ò bá sùn dáadáa. Orí máa ń fọ́ mi nígbà mi tí wọ́n bá jí mi tí mo bá wà ní orun, tí wọ́n bá jí mi, tí mo fò dìde látorí ibùsùn, orí a máa fọ́ mi. Orí a máa fọ́ mi tí ibà bá ń ṣe mí. Orí a máa fọ́ mi tí mo bá ṣiṣẹ́ látàárọ̀ tí mi ò ní sinmi. Orí a máa fọ́ mi gidi gan ni. Ìgbà mìíràn, ó nígbà kan náà tí mo wà nu àwẹ̀, mo gba àwẹ̀ nígbà náà. Mi ò jẹun látàárọ̀, látàgọ mẹ́fà òwúrọ̀ títí di ago mẹ́fà ìrọ̀lẹ́. Ọjọ́ yẹn orí fọ́ mi. Ìgbà tó máa fi di bí ọwọ́ ọ̀sán sírọ́lẹ̀ kó tó di pa ago mẹ́fà òun lù, orí òun fọ́ mi gidi gan an ni. Àmọ́ mo ní láti gbáradì, kí n má mu omi, kí n má lo ògùn títí tí mo fi parí, tí mo fi já àwẹ̀ òun kó tó di pé mo jẹun, mo mu omi, mo dẹ̀ sílògun orí òun sì lọ. Ǹkankan tí mo mọ̀ ni pé, tí mi ò, an ǹkan mi tí mo tún máa ń rí lára mi ni pé tí mi ò bá sùn, ó nígbà mìíràn tí mo máa jí lóru, lọ tọ̀, tí mo bá dẹ̀ lọ tọ̀, tí mo bá máa fi padà lọ sùn, orun ò máa ní kún mi mọ́. Ṣe ni mo máa jókòó sí bẹ́ ìgbà mi máa dìde lórí ibùsùn wá sínú ilé, má lọ sí inú ìyà, màá jókòó sórí ibùsùn mi. Màá tan ẹran mohunmaworan, màá bẹ̀rẹ̀ sí máa wò títí tí ilé afimọ́, títí ago márùn ún ìgbà mí kó tó di pé orun díẹ̀ a bẹ̀rẹ̀ síí máa wá. Tí mo bá sùn di ago márùn, ago mẹ́fà, ìgbà wo náà ló kú káàgọ mẹ́fà filu mo ti jí láti bẹ̀rẹ̀ sí máa tọ́jú àwọn ọmọ kan lọ sí ilé ìwé ké mi náà sì lọ ibi iṣẹ́. Ọjọ́ yẹn gbogbo, láti ìgbà yẹn títí tí màá fi padà wá lé, ẹ̀fọ́rí ló máa ń dá mi láàmú. Orí òun á fọ́mi. Ìgbà mìíràn tí mo bá lọ sí, tí mo bá lọ dáná igi, tí mo bá dáná lẹ́hìn kùlé tí mo bá figi dáná, orí á fọ́ mi gidi gan ni torí èéfín àti òru iná. Ìyẹn náà máa ń jẹ́ kí orí fọ́ mi. Ǹkan mi tí mo tún ń rí pé ó máa ń mú orí fọ́ mi ni tí ibà bá ń ṣe mí. Tí ibà bá ń ṣe mí, ó ní ǹkan tí mo máa ń fi mọ̀ pé ibà bọ̀. Ìyẹn ọ̀nàfun á dùn mi, gbogbo ara máa ro mí. Lẹ́yìn ìgbà náà, ẹ̀fọ́rí dé o. Ẹ̀fọ́rí tó máa, ẹ̀fọ́rí yìí kìí ṣe ẹ̀fọ́rí tó máa tán ọ tó máa dúró. Ẹ̀fọ́rí táa má fọ́ mi lórí, gbogbo orí á máa fọ́ mi gboọ̀, gbòò, gbòò. Mi ò ní lè sùn, mi ò ní lè forí lélẹ̀, mi ò ní lè jókòó, mi ò ní lè dìde torí ẹ̀fọ́rí yìí á máa fọ́ mi gidi gan an ni. Àyàfi tí mo bá lo ògùn. Ìgbà mí máa ti ẹ ti lo ògùn. Ògùn tí mo dẹ̀ máa lo yi ògùn ọjọ́ mẹ́ta ni tí màá mu lọ́jọ́ kìíní láàrọ̀ laálẹ́, ọjọ́ kejì láàrọ̀ laálẹ́, ọjọ́ kẹta láàrọ̀ laálẹ́. Bí mo lo ògùn yìí ní ọjọ́ kìíní láàrọ̀, orí yìí a sì máa fọ́ mi. Màá lo lálẹ́, orí a máa fọ́ mi. Ọjọ́ kejì, màá lo láàrọ̀, orí a sì máa fọ́ mi. Ìgbà mií, ó di ìgbà tí mo bá bẹ̀rẹ̀ sí lo ọjọ́ kejì láalẹ́ kó orí yìí tó bẹ̀rẹ̀ sí máa wálẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Só bó ṣe jẹ́ yìí, èmi náà mọ̀ pé kìí ṣe ǹkan kékeré pẹ̀lú orí fífọ́ o. Èmi lẹ́fọ́rí fúnra mi. Tí mi ò bá lo ògùn, orí a máa fọ́ mi gidi gan an ni. Ǹkan mi tí mo tún mọ̀ ni pé tí mo bá ṣiṣẹ́ jù, ìgbà mí màá lọ ibi iṣẹ́, àwọn èrò á pọ̀jù, iṣẹ́ á pọ̀ tó yẹn tó ṣe pé mi ò ní ní sinmi láti ìgbà tí mo bá ti wọ inú ilé ibi iṣẹ́ títí tí màá fi jáde. Ìgbà tí mo bá máa fi parí, tí màá fi padà wá lé, ẹ̀fọ́rí ni mo máa ń fi padà wálé o. Orí á máa fọ́ mi, màá ní láti lọ wẹ̀, màá jẹun, màá mumi, màá dẹ̀ lo ògùn kó tó di pé ẹ̀fọ́rí yìí máa bẹ̀rẹ̀ sí ń wálẹ̀ díẹ̀ díẹ̀ bí mo ṣe mọ̀ pé orí máa ń fọ́ mi nu o.